Mo ní ọkọ̀ tí mo máa ń fi ń lọ sí ibi iṣẹ́ lóòrèkóòrè. Nítorí wipé ẹni tó bá ní ọkọ̀, nǹkan ó máa ń yà fún dáradára. Ó lè sì máa fi eré gbé lọ sí ibi tí ó bá wù ú tó ní nínú ọkàn rẹ̀ láti lọ.